Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ jẹ́ ǹkan tí n ti n tíì lọ rí àmọ́ mo máa ń gbọ́ dáadáa nínú fíìmù àti tẹlifísàn, isegun ode je. Ìṣẹ́gun ọdẹ jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní wájú àwọn ènìyàn torí ọdẹ tẹ́wọ̀n tí ẹ̀ bá lọ sí oko ọdẹ, ẹni tí ọba ṣe lọ sí oko ọdẹ rí, ẹni tí ọdẹ ò bá tíì mọ̀ ọ́n la yóò se wàhálà gidi gan ní tí wọ́n bá fẹ́ lọ bẹ.

Bawo ni o ṣe máa ń gba iyì ni? Wọn máa ń gba iyìn ní lọ́dọ̀ àwọn ènìyàn dáadáa tí wọ́n bá fẹ́ gba iyì ni. Èmi wá bi kánjú kó sí, yín kọ́ ko ni ká ìyẹn bomi sí mi lórí. Tí wọ́n bá ti bomi sí mi lórí tán, wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa ní tọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní yì mí. Wọn máa mọ̀ yin mi pé Abdulazeez ni o. Omo bá adie bá ku ata lálọ́ sí, bákan bákan bákan. Ẹ̀mí máa ń sá bá, máa ń gba iyìn dáadáa dé, gidi gan.